Ọ̀gẹ̀dẹ̀ ni a fi ń ṣe dòdò. Ọ̀nà méjì ni a si fi n se dodo láti inú ọ̀gẹ̀dẹ̀. A lè ṣe dòdò tí a dín pẹ̀lú epo, a sì le ṣe dòdò tí a dín pẹ̀lú òróró. Èmi báyìí, dòdò tí a dín pẹ̀lú òróró ni mi fẹ́ràn. Mo sì ni mo máa ń ṣe ní gbogbo ìgbà. Mo sì máa ń jẹ dòdò yìí, mo máa ń dín pẹ̀lú ẹyin ni.